Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò alẹ́. Mo fẹ́ràn alẹ́ ni gan ni nítorí bí gbogbo ibi ṣe máa ń pa lọ́lọ́ tí kò ní sí ariwo. Bẹ́ẹ̀, mo tún fẹ́ràn alẹ́ nítorí òṣùpá. Ó máa ń mú mi rántí nígbà tí mo wà ní kékeré tí a máa ń ṣeré òṣùpá.

Oúnjẹ tí mo mọ bí a ṣe ń ṣe dáadáa ni ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò jẹ́ oúnjẹ kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Tí a bá fẹ́ sè ẹ̀fọ́ rírò, a máa kọ́kọ́ kó àwọn èròjà ẹ̀fọ́ rírò sílẹ̀ kí a tó bẹ̀rẹ̀ sí ní sèé.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá parlour. Mo fẹ́ràn yàrá yìí gan ni nítorí pé níbẹ̀ ni a máa ń jókòó, tí a ti máa ń ṣeré, tí a máa ń wo eré orí ìtàgé lórí amóhùnmáwòrán.

Ó ti tó bí ọdún mẹ́fà sẹ́yìn nísìnyí tí mo ti wọ ilé ìkàwé, ṣùgbọ́n mo sì tún lérò láti tún lọ sí i bóyá tó bá di ní ọdún tó ń bọ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí mi ò lọ sí ilé ìkàwé.

Àpò ẹ̀yìn bẹ́ẹ̀ni, mo ma ń gbé àpò ẹ̀yìn. Èmi ò rò pé ó ní ẹ̀yàn kan ní àkókò yìí tí ò kí ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn ní ìwúlò tó pọ̀ ni. Ní bẹ̀ ni a máa ń kó oríṣìíríṣìí nǹkan sí nígbà tí a bá ń jáde.

Bẹ́ẹ̀ni o, o ò lè wa ọkọ̀ nílùú mi kí n máa ma bínú. Nítorí pé àwọn awakọ̀ tó wà ní títì, ọ̀pọ̀lọpọ̀ wọn ni orí wọn ò fi bẹ́ẹ̀ pé tí ó máa ń dàbí wí pé wọ́n ní àrùn ọpọlọ. Nítorí náà, kò sí awakọ̀ tó ń wakọ̀ ní ìlú Èkó tí kò ní máa bínú nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ àwọn oúnjẹ gidi tí o máa ń mu ara dá ṣáká, bí i ẹyin àti ẹja. Mo sì máa ń mu omi ní ọ̀pọ̀lọpọ̀. Ní ẹ̀ẹ̀kan kan náà, mo máa ń jẹ èso tí o ni fitamì nínú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa bí a ti ń wẹ̀ tí ara á sì mọ́ tónítóní. Wà á lo ọṣẹ àti kainkain. Wà á wẹ̀ láti orí lọ sí ìsàlẹ̀ wà á sì fi omi sí ara dáadáa. Tí o bá wẹ̀ tán, wà á nu ara kó gbẹ wà á sì fi ìpara wà á fi kúnra.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé ó ṣe pàtàkì gan an ni nítorí ìjàmbá ọkọ̀. Nítorí náà, gbogbo ìgbà tí n bá wọ inú ọkọ̀ láti wa ọkọ̀ àbí láti wà ní ẹ̀gbẹ́ ẹni tí ó fẹ́ wá ọkọ̀, mo máa ń rọ́nsí láti di ọjà ààbò.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee gan ni. Coffee jẹ́ nǹkan mímu kan tí mo fẹ́ràn nítorí ó máa ń mú ara jí pépé láti ṣiṣẹ́. Nítorí náà, ní àwuro kùtùkùtù bí n bá jí, màá mu coffee. Bí n bá sì fẹ́ ṣiṣẹ́, màá mu coffee nítorí pé kí ara mi lè jí pépé láti ṣiṣẹ́

Ìparí ọ̀sẹ̀ ni àsìkò tí mo ní jù láti fi sinmi. Nítorí náà, mo máa ń gbìyànjú láti sinmi tó bá ti di ìparí ọ̀sẹ̀. Lára bí mo ṣe má ń sinmi ni kí n wo amóhùnmáwòrán àbí kí n wo bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Lílo cloud láti fi fáìlì pamọ́ ó ní ìwúlò tó pọ̀ ni. Gẹ́gẹ́ fún àbọ̀ nítorí pé bí mo bá fi fáìlì mi sórí cloud, kò lè sọnù tí kọ̀mpútà mi bá bàjẹ́. Ó sì rọrùn gan ni nítorí bí kí bí tí mo bá wà ní àgbáyé ni mo ti le rí fáìlì mi lórí cloud. Nítorí náà mo fẹ́ràn cloud gan ni.

Emi gẹ́gẹ́ bí ọkùnrin gígẹ irun ni èmi máa ń ṣe. Mo sì máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀osẹ̀. Ó gẹ́gẹ́ bí ǹkan kan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀. Nítorí pé irun mi máa ń tètè kún púpọ̀. Tí mo bá fẹ́ gẹ irun mi, èmi máa ń gẹ lọ sílẹ̀, kó lọ sílẹ̀ pátápátá. Nítorí kí ó má ba tètè kún.

Tí tòro àforíjì ní ilé Yorùbá nílò láti se pélu oro enú àti iwu wà sí ènìyàn, nípà oro enú ènìyàn lè so wipé é má bínú “ẹ dáríjì mí” àbí “ẹ jọ̀ọ́, ẹ foríjì mí”. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán kò wá tó, èèyàn tún gbọdọ̀ fi ìhùwàsí hàn.